Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn. Ní àwọn ìgbà kọ̀ọ̀kan. Mo máa ń nílò ati ko lẹ́tà fún àwọn ẹni bí ọkọ̀ mi. Yálà boya tin mo bá wá wọn lọ sílé tì mi ọ bà wọn. Tí ẹrọ ìbára ara ẹni ṣọ̀rọ̀ wọn ò sí lọ. Mo máa ń pé wọ́n, láti jẹ́ mo máa ń kọ lẹ́tà fún wọn, láti jẹ́ kí wọ́n mọ̀ pé mo wá wọn wá sílé.

Ọjọ́ díẹ̀ ta tí tu mo ti lọ sí ilé ìkàwé ìdí ni wípé àrà àwọn ada ada yìí ni mo ń bá kakiri. Ọmọ ọkùnrin tí dé, ó ti ní ọjọ́ díẹ̀ lórí. Ọ̀nà àti rí ní owó lọ́wọ́ ni mo ń bá a kiri, ọ̀nà àti jẹ àtimu ni mo ń bá a kiri. Be kedere, àwọn akòkò tó wà n lẹ ba yi kò tó mi láti máa lọ ilé ìkàwé.

Bẹ́ẹ̀ni mo máa ń fi ipara sára. Ìru àwọ̀ tí eledumare fún mi jé àwọ̀ tí èèyàn gbudọ̀ nílò láti máa fi ipara sára. Awọ̀ pupa ni mo gbé wá sáyé. Ìru àwọ̀ bẹ́ẹ̀ tí èèyàn o bá máa lo ìpara fún, yóò ṣà. Ero àwọn eeyan sì ni wípé, otí tán fún orufe eeyan bẹ́ẹ̀, kò ròwo ra ìpara mon. Fún idí eyìí, mo máa ń fi ipara sára.

Bẹ́ẹ̀ni, mò máa ń sùn lọ́sàn láwọn àkókò tí mo bá lọ sí ibikíbi, nítorí pé ìgbà tí ó bá sì ohun tí mo fẹ́ ṣe mọ́ nínú ilé tó kú èmi nìkan, màá sì fi orun fẹ́ẹ́rẹ́fẹ́ sí ojú mi láti tún le ní agbára àti okun díẹ̀ síi. Mò ń sùn lọ́sàn tí àyè rẹ bá yọ lẹ́ẹ̀kan kàn.